Kíni o máa ń, kíni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn iṣẹ́ tuntun tí mo bá gbà, tí owó bá wà ní orí ẹ̀, tí owó náà bá pọ̀ ni ó máa ń fún mi ní ìtara láti ṣe iṣẹ́. To ro pe tí èyàn bá gba iṣẹ́ to bá ní owó gidi lórí, a fún'yàn ni ìtara láti ṣíṣe.

Kíni o máa ń jẹ ní ọ̀sán mi ò ní ohun pàtàkì kan tí mo máa ń jẹ ní ọ̀sán. Bo oúnjẹ tí mo bá ti rí, tí ó bá ti wà ni mo máa ń jẹ. Kò sí oúnjẹ pàtàkì kan tí mo lè sọ pé mo fẹ́ràn tí mo máa ń jẹ ní ọ̀san.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Mi ò ní àkókò kan tàbí wákàtí kan tí mo fi máa ń sinmi tàbí tí mo fi máa ń jẹ oúnjẹ ọ̀sán. Iṣẹ́ mi ò ṣe iṣẹ́ ká jókòó sí ojú kan ká máa ń ṣiṣẹ́ láti àárọ̀ di alẹ́.

Nígbà wo ni ó kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi ò gun ọkọ̀ akẹ́rù rí, nítorí pé mi ò ṣe ẹni tí ó máa ń kó ẹrù àti pé mi ò kí ń tẹ̀lé àwọn tí ó ń kó ẹrù. Torí náà, mi ò gun ọkọ̀ akẹ́rù rí rárá àti ràrá ni.

Nígbà wo ni o kẹ́yin rìn ìrìn àjò fún iṣẹ́? Mi ò kin máa rìn ìrìn àjò fún iṣẹ́ nitoripe ijẹ iṣẹ́ mi o jo mo kí a máa rìn ìrìn àjò nisin sinyi. Iṣẹ́ tí mo ní náà, iṣẹ́ mi ò jọ mọ́ ká máa rìn ìrìn àjò ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà.